Bẹ́ẹ̀ni o, etí mi daara mo lè gbọ́ gbogbo ǹkan tí mo fẹ́ gbọ́ etí mi dára gan ni o. Ṣùgbọ́n kò ń ṣe gbogbo ìgbà ni mo máa ń gbọ́ nǹkan, ṣùgbọ́n etí mi kò sí nǹkan kan tó ṣe mí létí, mo máa ń fọ etí mi dada.

Bẹ́ẹ̀ni, mo máa ń fún àwọn òṣìṣẹ́ mi ní owó àfikún. Tan bá ṣiṣẹ́ dáadáa fún mi, mo máa fún wọn lówó àfikún. Mo máa tún ra nǹkan fún wọn, tan bá ṣe iṣẹ́ dáadáa fún mi. Ṣùgbọ́n kì í ṣe gbogbo ìgbà ni mo máa ń ṣe ò. Ìgbà mi mo ni fún wọn ní owó àfikún.

À, erépá ló má ń mú mi rẹ́rìn o. Eré pá ni o. Tóri, mo fẹ́ràn kí n má a ṣe eré pá àbí kí n má a gba bọ́ọ̀lù. Ṣùgbọ́n kò ń ṣe gbogbo ìgbà ni mo máa ń gba. But tí n bá gba inú mi máa dùn gan an, mo máa rẹ́rìn-ín. Inú mi a sì kún. Ṣùgbọ́n kò ń ṣe gbogbo ìgbà.

Bẹ́ẹ̀ni mò ń lo gíláàsì, mò ń wọ gíláàsì, moò lè ríran tí n bá wọ gíláàsì mi. Mo ṣẹ̀ṣẹ̀ ṣe gíláàsì yẹn ní ọjọ́ mẹ́sàn án tó kọjá. Ìgbà tí mo wà ní kíláàsì, mi ò ríran, mi ò rí ojú bọ́ọ̀dù. Láti ìgbà yẹn ni mo bẹ̀rẹ̀ sí ní máa lo gíláàsì.

Eré orí ìtàgé ó ma ń dùn gan ni ọ̀ mo fẹ́ràn kí máa wò ó àti eré orin náà a máa ń dùn gan tí ẹyan bá ń wò ó, èèyàn máa ma jo, ọ̀dẹ́ máa ma rẹ́rìn-ín, ó dùn láti wo ó ṣùgbọ́n ìgbà mí kò kì n dùn náà.

Tí n bá dúró dè nǹkan, mó máa rọra dúró fún ni. Mó máa ṣètò bí nǹkan yẹn ṣe máa dé ọwọ́ mi. Mó dẹ́ máa dúró fún nǹkan yẹn. Bí nǹkan yẹn bá wà lọ́wọ́ ènìyàn, mó máa pe, mó máa bèrè lọ́wọ́ ẹ̀. Bí nǹkan ṣe, kí n bí nǹkan yẹn ṣe máa jẹ́, bí mó ṣe máa ri gba padà. Bí mó ṣe máa ṣe nǹkan mi nìyẹn.

Mo máa ń tọ́jú àwọn ìwé mi dáadáa torí pé ìwé ṣe pàtàkì. Mo máa tọ́jú ẹ̀, torípé ìwé mi ó ṣe pàtàkì. Nítorí náà ìwé ẹ̀rí owó náà, mo máa ń tọ́jú ẹ̀ kí ń— kí n lè rí ẹ̀rí.

Ṣe nǹkan púpọ̀ ní bí bàyìí rù láti fi, láti fi pa owó. A máa ṣe nǹkan ìbílẹ̀ bí i kàṣe ọṣẹ, kàṣe kọ̀ọ̀kan ìbílẹ̀ náà, àbí kata iru, kata nǹkan tí a máa ń lò ní ìlú Yorùbá.

Ilé iṣẹ́ construction ni mo máa ń ṣiṣẹ́ o, ṣùgbọ́n kò n ṣe gbogbo ìgbà ni a máa ń ṣiṣẹ́. Architect ni mí, nítorí náà mo máa ń ya àwọn ilé, mo máa ń ya ǹkan níbi iṣẹ́. Ǹkan tí mo máa ń sẹ níbi iṣẹ́ nìyẹn, mo dè máa lọ sí ibi iṣẹ́ fún wákàtí mẹ́wàá láti àárọ̀ dalẹ́.

Bẹ́ẹ̀ni ọmọ máa ń wo àwọn ètò tẹlifíṣàn torí pé àwọn ètò yìí yóò dùn láti wo. Ṣùgbọ́n ní ìsinsìnyí, laptop mi ni mo máa ń wò jù. N ò kí fi bẹ́ẹ̀ wo tẹlifíṣàn. Ṣùgbọ́n.

Tí n bá fẹ́ gbé fóònù níbi iṣẹ́, mo máa jáde lọ gbé o. Nítorí pé níbi iṣẹ́ mi wọn kì í gbà kí èèyàn máa pẹ̀ ní ìgbà tí a bá wà níbi iṣẹ́. Ṣùgbọ́n ti ti fóònù mi ba se pàtàkì mo ma jáde kúrò lofisi lo gbe ni.

Ọ̀nà tí mo máa ń rìn lọ ni ọ̀nà tó wà nínú, nínú estate tí mo ń gbé. Ọ̀nà náà ó tó bi òde sílè rìn, ìgbà kúù gbà ni mo lè rìn. Ọ̀nà náà jẹ́ ọ̀nà tí, tí ó fẹ̀ fún mọ́tò àti tí èèyàn le rìn.

Tó bá ti di ìgbà tí a máa parí iṣẹ́, mo máa bẹ̀rẹ̀ sí ní máa palẹ̀mọ́ gbogbo ẹ̀rù mi. Tí bá ti ń palẹ̀mọ́, mo máa ma, mo máa ma kó àwọn nǹkan mi sínú wardrobe padà. Tí bá ti ṣe iyẹn tán, mo máa dágbére fún àwọn alábáṣiṣẹ́pọ̀ mi pé mo ti ń lọ o.

Mo máa ń lo ilé ìgbọ̀nsẹ̀ ti òde òní tí ó ní omi tàbí tí ó ń flush ní ilẹ̀ wa. Nígbà mìíràn, ẹgbẹ́ ajẹmọ́ ìmọ́tótó a máa wá láti kó àwọn potọ̀potọ̀ kúrò ní agbègbè wa láti mú kí agbègbè wa mọ́, kí sì tún wà ní àlàáfíà fún gbogbo wa.

Oúnjẹ tí mo rántí fún ìgbà pípẹ́ ni oúnjẹ èbìrìpò. Ìgbà tí mo jẹ oúnjẹ yìí ni ìgbà tí mo lọ sí òde ní ìlú Ogun. Ìgbà tí mo dé bẹ́ẹ̀, mi ò kọ́kọ́ fẹ́ jẹ èbìrìpò yìí, ṣùgbọ́n ìgbà tí mo jẹ́, o dùn lẹ́nu mi, mo dẹ̀ bẹ̀rẹ̀ sí ní máa jẹ ẹ́. Láti ìgbà yẹn, mí o tí ì jẹẹ́ títí di ìsìnyìí.

Bẹ́ẹ̀ni o, mo fẹ́ràn láti jókòó sí ẹ̀gbẹ́ fèrèsé nínú ọkọ̀ òfurufú, nítorí'pé tí n bá ti n bá jókòó sẹ́gbẹ̀ẹ́, mo lè máa wò'ta, mo lè máa wo gbogbo nǹkan tó— tó dùn mọ́ mi mo máa wòó látòkè, ẹ̀rù ò kì í bà mí rárá.

Ìrìn àjò lọ sí ile ní àkókò ọdún ò máa ń dùn gan, nítorí pé wà á rí gbogbo èèyàn tí o ti rí láti ìgbà tí ó ti pẹ́. Wà á dẹ bá wọn ṣeré, wà á níí, wà á bá wọn ṣeré, wà á jẹun bá wọn jẹun, wà á jókòó pẹ̀lú wọn. Ó máa ń dùn láti bá wọn ṣisẹ o, ṣùgbọ́n ìgbà míi o máa ń sùyan náà.

Tí èèyàn bá fẹ́ ránṣẹ́ èso owó sílé, ó máa nílò láti ránṣẹ́ owó tó, tó dára fún gbogbo ìle. Nítorí, ilé máa ń depend lórí èyàn tó bá wà l'eko tó bá ń ṣiṣẹ níbẹ̀. Teyan bati ránṣẹ́ owó sílé, inú gbogbo ara ilé gbogbo èyàn máa dùn.

Ẹran tí a máa ń sun ó jẹ́ ẹran jíjẹ tí a máa ń gbé sórí iná pẹ̀lú characoal. A máa sun wọ́núwọ́nú, ẹran náà sì máa ń dùn. Nítorí pé ẹran yìí ó ṣe pàtàkì fún àwọn Yorùbá, wọ́n máa ń jẹ ẹran àsùn yìí pẹ̀lú ẹmu wọn a tun fi gbádùn ara wọn.

Bẹ́ẹ̀ni o, níbi iṣẹ́ ni mo máa ń kọ́kọ́ dé o níbi iṣẹ́. Mo máa ń yára dé sí ibi iṣẹ́, mì ò kí ń pẹ́ rárá. Kò ń ṣe gbogbo ìgbà ni mo máa ń kọ́kọ́ dé, ṣùgbọ́n gbogbo ìgbà tí ẹ bá wá sí ọ́fíìsì wà, ẹ máa rí mi níwájú pé mo ti dé.

Abúlé o yàtọ̀ si igbe ate ìlú ńlá o. Nítorí ní abúlé èèyàn máa rí oúnjẹ rà tí kò ní wọ́n, o máa dùn ó dẹ̀ máa, ó máa fresh, ṣùgbọ́n ní ìlú oúnjẹ wọ́n, ṣùgbọ́n kò ṣe gbogbo ìgbà ni oúnjẹ máa wọ́n ní ìlú, ṣùgbọ́n oúnjẹ wọ́n ní ìlú bí o ṣi kò wọ́n ní ẹ̀yà abúlé.

Bẹ́ẹ̀ni, mo máa ń rántí àlá mi, mó máa ń rántí àlá mi dáadáa. Tí bá sùn, tí bá làálàá, gbogbo nǹkan tí mo lá àlá nítorí wọn, mó máa ń rántí ẹ̀ dáadáa. Mo máa tún sọ fún àwọn èèyàn tí mo bá ní àlá tí ò da, mo máa sọ fún àwọn èèyàn, mọ́ dẹ̀ máa gbádura sí mo máa ń rántí àlà mi o.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ran lọ sí etí òkun, torí pé etí òkun jẹ́ ibi tí atẹ́gùn wà, ibi tí atẹ́gùn fẹ́, ibi tí atẹ́gùn máa ń wà. Ó máa ń dùn, fàájì etí òkun máa ń dùn gan. Mo fẹ́ràn láti lọ.

Bẹ́ẹ̀ni mo mọ oúnjẹ sè dáadáa, ṣùgbọ́n kò ṣe gbogbo ìgbà ni mo máa ń ṣe oúnjẹ o. Bo mo mọ oúnjẹ sè dáadáa, tí mo bá ṣe oúnjẹ fún èèyàn, ẹ máa gbádùn oúnjẹ náà, ẹ máa jẹ jẹ jẹ, ẹ tún máa fẹ́ si. Mo mọ oúnjẹ sè kan, ṣùgbọ́n kò ṣe gbogbo ìgbà ni mo máa ń ṣe oúnjẹ.

Tí n bá ti fẹ́ lọ sinmi, mo má a lọ wẹ̀ lódò. Tí n bá ti ọ wẹ̀ lódò, ara mi ma tutù wá ni tí n bá ti wẹ̀ lódò, mà á wá àgbọ́n, àbí èso kan, mo máa jẹẹ́, màá dẹ̀ sinmi. Tí n bá ti sinmi, mà á kàn máa gbádùn ara mi ni. Nítorí pé màá máa, màá máa gbádùn ara mi, màá máa gbádùn.

Bẹ́ẹ̀ni o, mo máa ń jẹ oúnjẹ tó kù. Tí a bá ti se oúnjẹ, tí oúnjẹ iná bá kù, mo máa ń jẹ ẹ́ dáadáa torí pé mi ò fẹ́ràn kí oúnjẹ máa waste. Nítorí náà gbogbo oúnjẹ tó bá kù nílé, mo máa gbe jáde, mo máa sè é dáadáa, kó gbóná, máa dẹ̀ jẹ ẹ́.

Ǹjẹ́ gun ìbẹ̀rù? Torí pé ìbẹ̀rù ò sí lọ́kàn mi. Tí bá ń bẹ̀rù mo máa kan pá ojú dé, màá la ojú padà. Màá dẹ̀ gbé ìgboyà sọ́kàn. Mo maa lọ ṣe nkan ti mo fẹ ṣe. Mii kin fi bẹ́ẹ̀ bẹ̀rù bayẹn. Ṣùgbọ́n kon ṣe gbogbo ìgbà ni mio kin bẹ̀rù oo.

Sájí ni mo máa ń jẹ oúnjẹ tó rọ̀. Mi ò kí ń jẹ oúnjẹ tó lè, mo máa jẹ búrẹ́dì, mo máa jẹ cornflakes. Nígbà míràn mo máa ń jẹ oúnjẹ tó le torípé ti ebi bá tí pa mi, mo máa ń jẹ oúnjẹ tó le bí í ìrẹsì, iṣu.

Ní ayé òní, a lè sanwó láti orí fóònù wa lọ sí ibikíbi ta bá fẹ́. Ta bá fẹ́ sanwó, a máa nílò láti lo íńtánẹ́ẹ̀tì pẹ̀lú àwọn ilé ìfowópamọ́. Wọ́n ti ní àwọn áàpù kọ̀ọ̀kan tó máa wà lórí fóònù ta lè fi sẹ́ẹ̀ndì owo jáde láti orí fóònù.

Bẹ́ẹ̀ni o, mo lẹ́tọ̀ọ́ láti fi iṣẹ́ mi sí ìlú ìbò mi nítorí pé iṣẹ́ mi jẹ́ iṣẹ́ tó máa ń gbẹ́yàn káàkiri àgbáyé. Mo lè fi iṣẹ́ mi lẹ̀ sí ìlú bíbàyí kí n lọ ṣí ìbò mi ní ibo mi. Iṣẹ́ mi jẹ́ iṣẹ́ tí ó máa ń gbẹ́yàn rìn káàkiri àgbáyé.

Ìgbà tí mo pé ọmọ ogún ọdún, mo sọ fún ara mi pé mo máa di ẹni nlá ní ọdún tó ń bọ̀. Ọdún tó dé yẹn, ọdún tó dé yẹn, mi ò ì tíì ní—mi ò ì tíì di ẹni nlá, ṣùgbọ́n mo wà lẹ́nu ẹ̀, mo wà lẹ́nu ẹ̀ nísìnyí, mò ń ṣiṣẹ́, mò ń dáwó mi jọ, mo máa di ẹni nlá lágbára Ọlọ́run.

Nǹkan tí mo máa ń rà ní súwìtì, mo máa ń ra súwìtì láti fi jẹ́ kí ẹnu mi dùn torí ẹnu mi máa ń korò. Mo ra máàrún ní ọ̀sẹ̀ tó kọjá oku ẹyọkan nsin mo máa la ti bá ti parí iṣẹ́ mi.

Tí òjò bá rọ̀ mo máa dúró sínú ilé mo máa sùn ni. Tí òjò bá rọ̀ mo máa dúró sínú yàrá mi mo máa sùn, màá dẹ̀ máa tẹ fóònù mi tàbí kí máa ṣise lórí lápútọ̀pù mi. Nǹkan tí mo máa ń ṣe tí òjò bá ń rọ̀ nìyẹn. Ṣùgbọ́n kò ń ṣe gbogbo ìgbà ni mo máa ń tẹ fónù ìgbà mí mo máa sùn, mo máa daso borá, mo máa sùn ni.

Bẹ́ẹ̀ni o, mo lọ sí ilé ìjọsìn lánàá gan. Mo máa ń lọ sí ilé ìjọsìn torí pé mo máa ń lọ gbàdúrà ní ilé ìjọsìn. Ni gbogbo ìgbà ni mo maa n lọ si ile ìjọsìn. Ọmọ ọlọ́run ni mí torí Krìstẹ́nì ni mí náà. Mo máa lọ sí-- ó yẹ kí gbogbo Krìstẹ́nì máa lọ sí ilé ìjọsìn.

Nígbà tí tẹ̀mi o, àwọn ọmọdé máa ń ṣeré níta, wọ́n máa lọ síta, wọ́n máa ṣeré, wọ́n máa jó, wọ́n máa ṣeré pẹ̀lú àwọn ọ̀rẹ́ wọn. Ṣùgbọ́n nísinsìnyí, àwọn ọmọdé ti ń tẹ fóònù jù. Wọ́n máa ma tẹ fóònù, wọ́n máa ma wò wò kúwò lórí fóònù náà.